Ṣé o ti léyàn kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lèyàn kúrò ní iṣẹ́ rí. Ǹkan tó jẹ́ fàá tí mo fi lé èèyàn kúrò ní iṣẹ́ ni pé ẹni yẹn kò, kò ṣe ọ̀rọ̀ tó wà láàárín àwa méjèèjì kò mú ṣẹ. Irú ọ̀rọ̀ olú àràráàrà mi ni pé tó bá ti dé ibi iṣẹ́ o, ago méje ló wù ọ́ dé ibi iṣẹ́, ago méje àárọ̀ òun lè dé ibi iṣẹ́ níbí yá bí ago mẹ́jọ àbọ̀. Ó a máa sọ àwọn àlàyé tí ó, tí ó fẹsẹ̀ rinlẹ̀ pé nǹkan báyìí ló fà á. Àwọn nǹkan tí ó ní ìtùnú ó máa ma mu wá. Ó wà lára nǹkan tí ọkún fi ń dàbí pé, ó wà lára nnkan tí mo fi le kúrò ní iṣẹ́. Ẹlẹ́kejì ni pé kò jáfáfá ní ibi iṣẹ́. Tí gbogbo àwọn èèyàn bá ń ṣiṣẹ́ báyìí, ó máa ma ṣe mìsìnmìsí ní orí iṣẹ́ tó máa ń fiṣẹ́ falẹ̀. Ó jẹ́ ònà tó máa ń fiṣẹ́ falẹ̀. Ó wà lára nǹkan tí mo fi, tó, mo fi le kúrò ní ibi iṣẹ́. Ẹlẹ́kẹta ni pé kò tún mo àgbẹ́kalẹ̀ ọ̀rọ̀ rárá. Rárá, àgbékàlẹ̀ ọ̀rọ̀ gan-an lọ dẹ̀ ṣe kókó jù. Àwọn oníbàárà wa tí máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní burúkú wí pé kò mọ bó ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀. Ìyẹn gan-an ló wá fi wá jẹ́ kí lílé rẹ̀ kó rọrùn torí pé tó oníbàárà bá ti lè ń sọ̀rọ̀ nípa nnkan tí, àwọn èèyàn tí èèyàn, tí èèyàn gbá sí ẹnù iṣẹ́, ó máa ń léwu fún ọjà èèyàn. Torí náà ó wà ní ara nǹkan tí mo fi le.